Ṣé mo máa ń wọ ìbọwọ́? Mo máa ń wọ ìbọwọ́. That's hand gloves. Mo máa ń wọ ìbọwọ́ lẹ́nu iṣẹ́, tó bá jẹ́ iṣẹ́ dọ̀tì gẹ́gẹ́ bí plumber tí bá ń ṣe iṣẹ́ àyẹ̀wò nínú àwọn inspecting chambers. To je pé bí dọ̀tí bí dọ̀tí ló wà n bẹ, máa wọ ìbọwọ́.

Ṣé mo ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn? Hmm, mo ní mo lè tò, àmọ́ kòtisi áyè. Ààyè tí mo n sọ ni pé kò tí si owó. Torí ibi tí mo wà gan, mi tíì ráàyè fẹ́ tó bó ṣe wu mi, mi ò tíì ráàyè fẹ́ tó bó ṣe wu mi. Tá ní mo ti fẹ́ dáadáa ti o wó ti wọlé níbi tí mo wà, ehn, màá gbèrò láti fẹ́ lọ sí ìlú mi.

Kò, kò wọ́pọ̀ fún mi láti máa jẹ oúnjẹ ọ̀sán, tí má ti jẹ oúnjẹ òwúrọ̀ torí irú iṣẹ́ tí mò ń ṣe. Mo lè má ráyè àti jẹ oúnjẹ ọ̀sán. Kò jẹ́ pé ìyókù tún di alẹ́. Oúnjẹ àárọ̀ àti talẹ́ òun ní mo máa ń sábà jẹ. Àmọ́ pé bóyá mò ń jẹun pẹ̀lú àwọn, àwọn oníbàárà. Mi kí ń jẹun pẹ̀lú àwọn oníbàárà. Mi ò kí ń jẹun pẹ̀lú àwọn oníbàárà.

Ṣé mo ní ọkọ̀? À, mi ò lọ́kọ̀ o. N ò lọ́kọ̀. O wù mi kí n ní? Àmọ́ mi ò lọ́kọ̀. Tówó bá wà, máa ra ọkọ̀ fún ara mi. Kí n ma gbé jáde. Kí ma gbé ìyàwó mi jáde. Kí n ma gbé lọ́ ibi iṣẹ́. Àmọ́ mi ò lọ́kọ̀ torí pé mi ò lówó àti ra ọkọ̀ báyi.

Ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? Tí mo bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì, tí mo bá ti tan, tí mo bá ti tan data mi tí mo wà lórí íńtánẹ́ẹ̀tì, ìgbà yẹn náà ni fóònù mi máa ń gbóná. Tó jẹ́ pé mo fẹ́ pé, mo fẹ́ bá èèyàn sọ̀rọ̀, mo fẹ́ pé èèyàn ní fóònù gbóná, kò sí bí ó ṣe fẹ́ pẹ́ tó. Àmọ́ tí mo bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì, ìgbà yẹn náà ni fóònù máa ń gbóná. Ó lè jẹ́ pé láàárọ̀, ó lè jọ̀sàn, ó lè jálè, ìgbà kí ìgbà tí mo bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì, tí mo bá ti pẹ́ lórí íńtánẹ́ẹ̀tì bóyá bí i wákàtí kan, fóònù aberẹ̀ sì ń gbóná.

Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kán yin ṣe ri? Ẹn, iṣẹ́ tí mo ṣe gbẹ̀yin o, ó lọ dáadáa, ó lọ dáadáa ó kàn jẹ́ pé wọ́n ò sanwó bó ṣe yẹ kó sanwó, wọ́n ò sanwó dáadáa owó wọn ò, owó wọn kò gbé pẹ́lí tó. Ìṣẹ́ náà lọ dáadáa àmọ́ owó tán fún mi ò gbé pelí tó. Mo ń bá má ṣe ká ní mo ní iṣẹ́ mi tí mo fẹ́ ṣe nígbà un ni àmọ́ torí pé kò sí iṣẹ́ mi ló jẹ́ kín gbà.

Nígbà wo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi? Ìgbà mí mo máa ń ṣe lójoojúmọ́. Ìgbà mi tí mi n bá ráyè, tó bá jé pé mò ń jí jáde, mò ń pẹ́ wọlé. Mo lè sọ́ di ìparí ọ̀sẹ̀ bí ojó Saturday àbi ojó Sunday, ojó isìnmi, ẹhn, màá ṣe. Àmọ́ ju gbogbo ẹ lọ, kódà kín fẹ́ jáde tí n bá ti rí ibi tó dọ̀tí abí nkan kan tó ṣe kí ni mà sáré ṣe. Àmọ́ bí aṣọ fi fọ̀, tó bá jé pé aṣọ náà pọ̀, màá máa fẹ́ fi sí ìparí ọ̀sẹ̀, màá n fẹ́ fi sí ìparí ọ̀sẹ̀.

Ṣé mo máa ń na ara mi? Ọmọ, ìbéèrè yìí pamí l'ẹrin o torí kò sí bí èèyàn tí fẹ́ na ara rẹ̀. Kò sí bí mo fẹ́ ṣe nǹkan tí ò da tí máa na ara mi. Mo gan lè wo pé kí n sọ̀rọ̀ kínu bí mi sí ara mi. Mi ò lè na ara mi, mi ò lè na ara mi, kò sí bí mo fẹ́ na ara mi, kò sí bí mo fẹ́ fi ẹgba na ara mi, kò sí bí mo fẹ́ na ara mi bí pé mo fẹ́ bá ara mi wí. Tí bá máa bá ara mi wí, ọ̀rọ̀ ni màá sọ sí ara mi, bí pé kí n pe ara mi sí ipò.

Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Èmi ò pẹ́ lórí oúnjẹ o. Èmi ò pẹ́ lórí oúnjẹ tí báa, boya bí ìṣẹ́jú mẹ́wàá, sì ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tí jẹun tí máa jẹ tán. Èmi ò tíẹ̀ fẹ́ràn kí n máa pẹ́ lórí oúnjẹ. Àfi tó bá yẹ pé mo wà lórí ààrẹ, ó sì ti pẹ́ tí mo ti sàárẹ̀ gbẹ̀yìn.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mi ò ní ètò ààbò kọ̀ǹpútà o. Mi ò ní ètò ààbò kọ̀ǹpútà. Kódà kọ̀ǹpútà mi ti bàjẹ́, è, ko ti ju boyá bí oṣù mélòó kan sẹ́yìn, kò sì tí ì sọ́ọ̀wọ́ tí n máa fi tún un ṣe. Amo mi ò ní ètò ààbò kọ̀ǹpútà kankan, mii tí ẹ ní ètò kankan lórí ẹ̀

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀? Ẹ à, máa ń bá wọn sọ̀rọ̀ bí, bí ọ̀rẹ́ tàbí bí ọ̀gá. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀. Torí ẹni tó máa jẹ́ wá, ẹni tó fẹ́ fún ẹ lóúnjẹ ni. Ẹni tó mú ọrọ̀ ajé wá, ẹni tó fẹ́ fún ẹ lóúnjẹ ni. Nítorí náà mo máa ń bá wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ àbí bí ọ̀gá. Tó bá jẹ́ àgbàlagbà ni, màá bá a sọ̀rọ̀ bí ọ̀gá. Tó bá jẹ́ ẹgbẹ́ mi ni, màá bá a sọ̀rọ̀ bí ọ̀rẹ́. Ọ̀rọ̀ tí ò ní làjà lọ, tí ò ní làbínú wọn lọ. Kí n lè parí iṣẹ́ yen kan tun lè padà wá lọ́jọ́ mi.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbí iṣẹ́ ni kí n tí wò pé bí iṣẹ́ tí mò ń ṣe bẹ́ẹ̀, iṣẹ́ plumbing gẹ́gẹ́ bí mo ṣe ti ń sọ, kí n tí dé ibi iṣẹ́ kí n tí wò pé à íṣẹ́ ilé ò lè nira, iṣẹ́ ilé ò lè pọ̀. Ókè kí n wá bọ́ sí ẹnu iṣẹ́ náà kí n bẹ̀rẹ̀ sí ní ṣe kí ǹkan kékeré kan kàn kò kàn bàjẹ́ tàbí nǹkan tí miì lérò pé ó lè ṣẹlẹ̀ kò kàn dédé ṣẹlẹ̀. À ó máa ń bí mi inú ó máa ń fún mi ní ìtara torí pé iṣẹ́ yẹn máa pẹ́ ju bí mo ṣe lérò lọ tẹ́lẹ̀. Ìgbà míìn ò le jẹ́ pé iṣẹ́ méjì ni mo fẹ́ ṣe lọ́jọ́ náà, but tí ẹ̀ nǹkan bá ti bàjẹ́ ní ta lákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ẹ̀h yeah why ìgbà tí mo rò wákàtí tí mo rò pé màá lò tí mo ti ń lò ju bẹ́ẹ̀ lọ, ìyẹn wá túmọ̀ sí pé mi ò ní lè lọ ṣe iṣẹ́ kejì mọ́. Ìyẹn máa ń fún mi ní ìtara. Tàbí kí n mú èèyàn lọ ṣiṣẹ́ ká dé bẹ̀ kó má mọ iṣẹ́ náà ṣe dáadáa tàbí kó má a kó máa kó máa ṣọ̀lẹ lẹ́nu iṣẹ́ kí rẹ̀wẹ̀sì máa bá a lẹ́nu iṣẹ́. À ó máa ń bí mi nínú ó máa ń fún mi ní ìtara.

Báwo ni o ṣe máà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí mo ṣe máa ń ṣe ni pé ìgbà mí mo lè pàrọ̀, mo lè pàrọ̀ fún oníbàárà mi pé ó rẹ̀ mí ni ó jẹ́ ki tí ì yọjú tàbí mo sáré lọ ibi kan, mo sáré lọ ibi kan, kò n ṣe pé mo lọ ibi kan o, kò n ṣe pé bóyá ǹkan kan o, bóyá nítorí pé mo ń ṣe iṣẹ́ mi lọ́wọ́ ni ó jẹ́ n tí ì yọjú sí wọn. Màṣá máa fi wọ́n lọ́kànbalẹ̀ pé kọ́ní sùúrù, màá wá. Àmọ́ irọ́ pé à bóyá ó rẹ́ mi, mi ò lè jáde. Mo sáré lọ wo èèyàn kan, ó rẹ́ àbúrò bàbá mi, ó rẹ́ àbúrò ìyá mi, àwọn irọ́ tí mo máa ń pa nìyẹn.

Báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Rárá, bí mo ṣe máa ń rí àwọn ìpèsè náà ju pé àwọn tó ń ta àwọn nǹkan tí mo fẹ́ lò, àwọn ohun èlò tí mo fẹ́ lò lẹ́nu iṣẹ́, àwọn, ẹ́, ilé ìtajà, ilé ìtajà poríṣìíríṣìí tí mo lè lọ. Àmọ́ torí pé àwọn nǹkan tí a máa ń rà máa ń pọ̀ tàbí ó máa ń wúwo, màá wá, ẹ́, ilé ìtajà tó sún mọ́ ibi tí mo ti fẹ́ ṣiṣẹ́, kó má baà di pé màá máa ru ẹrù káàkiri.

Àmọ́ fẹ́ràn àti lọ sí etí òkun, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Àmọ́ ọgbà tó máa ń wu èmi kí n lọ sí etí òkun, òun ni ìgbà tí ẹró ó pọ̀ jù, bí erú ìgbà Kérésìmesì, ìgbà ọdún iléyá, ìgbà ọdún tuntun, ìgbà yẹn ẹró máa ń pọ̀ jù, ẹró ti máa ń pọ̀ jù. Àmọ́ igbà tí ó fi bẹ́ẹ̀ ṣerò tókàn jẹ́ ìparí ọ̀sẹ̀ lásán bí kí n lọ síbẹ̀, rí pé àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́kàn ló máa wà níbẹ̀ táwọn ènìyàn ò ní pọ̀ jù, òun ló máa ń wù mí jù torí tí n bá wà níbẹ̀, màá le ra iyẹ ẹró oríṣìíríṣìí, màá le ro inú dada, màá le ro àwọn nǹkan kan, màá rò ó bó ṣe máa tó ẹ pé màá rò ó, á ní ìtumọ̀, á lọ́ju, máa ń like, máa ń ní, ó máa ń wù mí kí n lọ sí etí òkun ìgbà náà. Màá lọ gbádùn ara mi, màá dènì àkókò tó tẹ́mi lọ́rùn.

Mo máa ń kàwé, mo máa ń kàwé dáadáa, mo máa ń kàwé dáadáa. Àwọn ìwé tí mo sì máa ń kà ni àwọn ìwé Joel Osteen tó wà lá America, Ben Carson tó wà lá America, Kenneth Copeland tó wà lá America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. David Oyedepo, Nigeria. Pastor Adeboye, Nigeria. Àwọn ìwé tó, tó máa ń gbà yàn níyànjú, tó máa ń gbà yàn nímọ̀ràn. Àwọn ìwé ìwé ẹ̀mí, ìwé tó ní láti ṣe pẹ̀lú Ọlọ́run. Ẹ̀hẹ́n. Àwọn ìwé tí èmi máa ń kà nìyẹn.

Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Látorí tí ń bá ti gbé link mi bọ́yá sórí Facebook àbó orí WhatsApp eh WhatsApp eh handle mi, WhatsApp status màá fi síbẹ̀. Àwọn tó bá nífẹ̀ẹ́ á wò ó, a wò nǹkan tó túnmọ̀ sí. Àmọ́ ń gba mi àwọn tó súnmọ́ mi tó jẹ́ bí ọ̀rẹ́ mi, màá pè wọ́n pé mo fẹ́ fi ǹkan bá yín ránṣẹ́ sí ẹ ó, ó yá ṣe ó torí pé ó ní ìtumọ̀ ó sì dára. Wà á rowó ń bẹ̀.

Báwo ni mo ṣe máa ń torọ àforíjìn? Ehn, mo máa ń torọ àforíjìn tí mo bá rí pé èmi mo jẹ̀bi. Kódà ìgbà mìíràn wà tó jẹ pé kò ní sè mí, kò ní jẹ̀ èmi ni mo jẹ̀bi. Tó jẹ́ pé máa mọ̀ pé ẹni náà ló jẹ̀bi. Ẹni náà lè máa gbà pé òun lòhún jẹ̀bi. Àmọ́ àwọn tí wọ́n bá gbọ́ si àbí tí wọ́n mọ̀ sí ọ̀rọ̀ náà á mọ̀ pé ẹni náà ló jẹ̀bi. Àmọ́ nítorí pé mo ti dàgbà dé, dé ibi tó jẹ pé mi ò fẹ́ wàhálà mọ́. Mi ì fẹ́ wàhálà, mi ì fẹ́ jà. Oò, tó bá jẹ́ bí àfẹ́sọ́nà mi, àwọn tí mo nífẹ̀ẹ́ lajọ́ ń jà, mo lè bẹ̀ wọn, mo lè torọ àforíjìn. Bóyà, ẹ má bínu o, irú ẹ ò ní ṣẹlẹ̀ mọ́, ẹ má bínu o. Ó yà mo gbà pé èmi ni mo jẹ̀bi, ẹ má bínu o. Mo màá n torọ àforíjìn dáadáa, mo máa ń torọ àforíjìn dáadáa.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti wọ̀? Hmm, à, mo fẹ́ràn ìbọ̀sẹ̀ oríṣiríṣi o, èyí ta ń pè ní bàtà. Torí mo like kí, kí ma fine, kí àwọn èèyàn máa rí mi kọ́ má wò pé, "Ah! Oh boy you look good." Mo máa like ẹ̀. So àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn, mo fẹ́ràn Nike, mo fẹ́ràn Louis Vuitton. Hmm, oríṣiríṣi ṣá tí mo fẹ́ràn. Mo fẹ́ràn canvas, mo nífẹ̀ẹ́ canvas dáadáa. Mo fẹ́ràn sneakers, mo dẹ̀ fẹ́ràn normal shoe, àwọn nǹkan tí mo ní náà nìyẹn. Ẹ̀, mo fẹ́ràn, eeh slides tó dàbí slippers tí àwọn èèyàn tún wọ̀ń sì. Mo fẹ́ràn gbogbo àwọn bàtà yẹn, mo dẹ̀ ní wọ́n lóríṣiríṣi.

Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ọdọọdún? Hmm, ah, ó kéré tán. Mo ní bí, mo ní bí ọjọ́ mẹ́wàá ju bẹ́ẹ̀ lọ. Torí pé mi ò ṣiṣẹ́ lo, ni abẹ́ ẹnikẹ́ni. Mi ò bẹ́ anybody ṣiṣẹ́, mi ò bẹ́ nìkan kan ṣiṣẹ́. Èmi ni mò ń ṣiṣẹ́ ara mi. Tí oníbàárà mi bá ti pè mí pé àwọn fẹ́ tún nǹkan ṣe o, tàbí wọ́n fẹ́ kọ́lé kan kí wọ́n lọ ra àwọn nǹkan tí a máa nilò, e mo ti lọ nìyẹn. A àmọ́ máa ní, máa ní ìsinmi, ìsinmi dáadáa. Kódà ó lè jẹ́ ọjọ́ ọdún gan-an lo máa pè mí pé wọ́n fẹ́ ṣiṣẹ́, mi ò ní, mi ò túmọ̀ sí pé mi ò ní lọ torí iṣẹ́ ara mi ni mò ń ṣe. Mi ò ṣiṣẹ́ fẹ́ ẹnikankan. To bá bá mi lára mú láti lọ, màá lọ, màá dàí lọ bá wọn ṣe. Àmọ́ léèyí tó pọ̀ jù, mo máa ní ìsinmi ọjọ́ ọdún ọ ìgbà, ìgbà ọdún, ọjọ́ mẹ́wàá ó kéré tán ní gbogbo igba, ẹ́ẹ̀, bíi December mọ January yẹn, màá ní ìgbà ìsinmi dáadáa.

Báwo ni mo ṣe máà ń dáàbòbò ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì? Máa ń dáàbòbò dáadáa o. Máa ń dáàbòbò dáadáa. Ka fi Facebook ka tí fi ṣe ṣámúpù. Àwọn, àwọn oníjìbí ti àwọn oní iṣẹ́ màdàrú tan wa ń lọ́rí íńtánẹ́ẹ̀tì wọn ti gba Facebook mi dáadáa láìmọye gba. Àmọ mo máa ń gbìyànjú, máa ń gbìyànjú tèmi láti ṣe ìdáàbòbò tó péye lórí gbogbo ẹ sósíà míḍíà ẹ púròfáìlì mi. Àmọ ìgbà mí wà tó jẹ pé àwọn tan fẹ́ ja ni lólè, wọ́n mọ̀ jù yàn lọ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àkọ́kọ́ gum, PVC gum, saw blade, wrench àti kí túni? Àwọn nǹkan mẹ́ta tí mo dárúkọ yìí. In fact àwọn méjì tí mo kokọ́ dárúkọ yen àwọn náà ṣe pàtàkì jù. PVC gum àti saw blade gẹ́gẹ́ bí plumber. Àwọn tó ṣe pàtàkì jù nìyẹn. Torí òun ni ó máa fi gé nǹkan, òun ló máa fi, òun ló máa fi lẹ páìpù papọ̀. Àwọn lo ṣe pàtàkì jù.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè, aeroplane ni ẹ máa jẹ́ yẹn. Mi ò tí ì wo aeroplane rí o. Mí ní paarọ̀, mi ò wo aeroplane rí. So ẹni tó bá wo aeroplane ló máa sọ pé òun lè bá yan sọ̀rọ̀, òun máa ń bá yan sọ̀rọ̀, òun kì ń bá yan sọ̀rọ̀. Mi ò tí ì wo aeroplane rí àwọn mọ̀ pé bó pẹ́ bó yá èmi náà wọ plane lọ́jọ́ kan bógo ṣe ń jẹ́ tọ́ lọ́hùn.

Kí ni mo máa ń ṣe ní àsálẹ́? Tí bá ti ti ibi iṣẹ́ dé tí mo wà lé mi sábà jáde. Tó bá je pé mo lọ ibi iṣẹ́ tó ti rẹ̀ mí tí mo ti wọlé tí máa ti ń bọ̀ láti ibi iṣẹ́. Màá ti ra gbogbo nǹkan tí mo fẹ́ rà, màá rà dáa ni. Kó má baà dípé tí bá dé lé máa ṣẹ́tún mà bọ̀sítà. Tí bá ti dé lé, mo fẹ́ wẹ̀. Tó bá ti jẹ́ alẹ́ ni mo fẹ́ wẹ̀. Kí n dáná kí n wẹ̀ kí n jẹun. Tí oorun ò bá ti kún mí, màá wo fíìmù díẹ̀. Tí oorun bá ti kún mí, màá pa fíìmù, màá lọ sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe lásálẹ́ nìyẹn. Mi ò jáde lálẹ́.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Èmi ò ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ o. Mi, mi kì ń lò, mi kì ń lò ẹ̀rọ ìdákẹ́jẹ́. Kódà mi ò lè sọ pé mo mọ nǹkan tó ń jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò tí ì lè sọ pé mo mọ̀

Mo ma n, ṣe o ma n ṣe yoga? Mo ma n ṣe lẹ́ẹ̀kọ̀kan, lẹ́ẹ̀kọ̀kan. Ti n bá kàn wo orí fóònù mi tí mo rí àwọn tó n ṣe tí mo dẹ̀ mọ̀ pé mi ò n ṣe nǹkan kan tàbí tó jẹ́ pé elé tó n ṣe lọ́wọ́ yẹn, ọ́ ní ó ní àǹfàní kan tó lè ṣe fún mi lára. Ẹ̀hẹ̀, mo lè ṣe, mo ma n ṣe lẹ́ẹ̀kọ̀kan sa, ma n ṣe lẹ́ẹ̀kọ̀kan.

Àmọ́ máa ń rà ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, mo ti ra oríṣiríṣi ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra oríṣiríṣi ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo ti ra bàtà, mo ra aṣọ, mo ra ago, mo ra fóònù, mo ra earbud, mo ra MP speaker, mo ti ra oríṣiríṣi ǹkan lórí fóònù dáadáa, à lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa látọwọ́ Jumia. Owó Jumia mo ti máa ń ra ǹkan jù lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra ǹkan dáadáa lórí, lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo maá n pa ọhun ọ̀ṣọ́ ṣara. Ti n ba n jáde, màa n pa ọhun ọ̀ṣọ́ ṣara. At least mo ni oríṣiríṣi ti mò ń lò. Mò ń wọ aago, mò ń wọ aago ọwọ́, mò ń wọ chain ọrùn, mo máa n lò beads iyẹn tí àwà ń pè ní ilẹ̀kẹ̀, sọ̀rùn ọwọ́, ṣò mo máa ń pa ọhun ọ̀ṣọ́ ṣara dáadáa.

Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésì. Ìgbà Kérésì òun ni mo fẹ́ràn jù. Ó dà jú ìgbà táwọn èèyàn máa ń ké Happy New Year lọ. Mo fẹ́ràn ìgbà Kérésì torí ó máa ń wà very colorful. Àwọn èèyàn máa ń ṣe oríṣìíríṣìí. Wọ́n á ṣe kíni igi Kérésì, wọ́n á foríṣìíríṣìí iná sí i. Àwọn èèyàn á jáde, gbogbo ibi tó bá lọ wà máa roríṣìíríṣìí àwọn èèyàn a máa, a máa ìgbà yẹn náà máa ma play orin We Wish You a Merry Christmas àti ǹkan bẹ́ẹ̀yẹn oríṣìíríṣìí bẹ́ẹ̀ lọ. Oúnjẹ ìgbà náà sì máa ń yàtọ̀ ju oúnjẹ gbogbo oúnjẹ ọdún yòókù lọ. Ìgbà tó máa ń dùn ni ìgbà dára yá gidi gan ni.

Mo máa ń bá awon èèyàn kọlẹ́ta dáadáa. Àwọn tí mo n bá kọ lẹ́ta jù náà ni àwọn àgbàlagbà, àwọn tó ń ti dàgbà, bóyá tó ń ríran dáadáa àbí tí wọ́n kàwé. Àwọn mí n kàwé, wọn o mọ fóònù wọ́n lò. Tí wọ́n bá wá pè mí pé kí n bá wọn fi ímeèlì ránṣẹ́ sí ọmọ àwọn, pé wọ́n béèrè nǹkan kan àwọn fẹ́ fi ránṣẹ́, igbá kan àwò kan, so mo màá n bá awon èèyàn kọ lẹ́ta dáadáa. O lè jẹ́ lórí WhatsApp náà. Màá bá wọn kọlẹ́ta.

Mọ́ má n gbé àpò ẹ̀yìn, torí gẹ́gẹ́ bí plumber, iṣẹ́ mi, àwọn irinṣẹ́ tí mò ń lò wúwo. Àwọ́n irinṣẹ́ tí mò ń lò wúwo, ìyẹn ló dífá fún mi tí mó ṣe má n gbé àpò ẹ̀yìn. Àmọ́ àpò ẹ̀yìn tí mo má ń lò tẹ́lẹ̀ ó fàya. Mo wá gba àpò mi, mo ra àpò mi, àpò ọlọ́wọ́ FIFA báyìí oun leleyi tí mò ń lò ó nisin. Torí kò sí bi mó ṣe fẹ́ máa kó àwọn irinṣẹ́ mi káàkiri láì gbé àpò.

Ṣé mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́, mo ń wọ ago, ago ọwọ́, mo ń wọ chain sọ́rùn, mó ń lo ìlẹ̀kẹ̀, èyí táwọn Yorùbá ń pè ní bead. Mò ń lo ilẹ̀kẹ̀ sọ́rùn ọwọ́, àwọn ìlẹ̀kẹ̀ ìgbàlódé táwọn ọkùnrin máa ń lò ńsìn, mò ń lò o. So mò ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa.

Àkókò wo ni ọ́fíìsì rẹ n sí? Hmm, mi ò ní ọ́fíìsì, mi ò ní ọ́fíìsì. Má n ṣiṣẹ́ láti ilé ni. Mo lè sọ pé orí fóònù, orí fóònù mi, orí íńtánẹ́ẹ̀tì ni ọ́fíìsì mi wà. Torí àwọn kọ́sítọ́mà mi, àwọn tí mo bá ṣiṣẹ́ láti ilé, wọn ti mọ̀ mi. Báyìí gẹ́gẹ́ bí plumber, àwọn tí mo ti bá ṣiṣẹ́, wọ́n á tún sọ fẹ́ lò mi. Pé a, ẹ jẹ́ kí bọbọ yi báyin ṣiṣẹ́ yín ó mọṣẹ́. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rí kọ́sítọ́mà, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rí àwọn oníbàárà. Àwọn tí mo ti bá ṣiṣẹ́ tẹ́lẹ̀, wọ́n á tún rán ẹ lọ, wọ́n á tún sọ fẹ́ lò mi, wọ́n á fún wọn nọ́mbà mi. Tàbí àwọn iṣẹ́ mi tí mo gbé sórí íńtánẹ́ẹ̀tì, orí Facebook, orí LinkedIn, orí Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn iṣẹ́ mi tí mo gbé sórí ẹ̀, ṣó tí mo ṣe ń rí pósìtì ẹ̀, nǹkan iṣẹ́ mi lé lé, iṣẹ́ mi lé lé, iṣẹ́ mi lé lé, àwọn èèyàn máa pe mi. Pé kí n wá bá wọn ṣe nǹkan báyi pá awọ́n rí lórí Facebook pé mo ní mo lè ṣe nǹkan báyì pé kí n wá. Iyẹn ni, orí fóònù ni ọ́fíìsì mi wà. Mi ò lọ ọ́fíìsì.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Mi ò fún yàn lẹ́jẹ̀ rí o. Àmọ́ mo ti ní oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ kí n lọ fún yàn lẹ́jẹ̀. Àmọ́ ìgbà tí máa dọ̀ n, blood group wa ò bá ara mu. Ni ò jẹ́ n lè fún wọn lẹ́jẹ̀. Àmọ́ mi ò fún yàn lẹ́jẹ̀ rí.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni omi. Torí pé omi, iṣẹ́ tí ó ń ṣe lára kò sí ohun mímu kankan tó tún lè ṣe. Ó ń f'òdòtí ara, ó ń mára le, ó ń f'ara lókun. Omi, òun ni mo fẹ́ràn jù. Bó tilẹ̀ jẹ́ pé mo ní oríṣiríṣi ohun mímu tí mò ń mu, àmọ́ omi, ohun gangan ni àkọ́kọ́ oun lò lórí wọn.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi? Hmm. Àwọn ọ̀rọ̀ àṣínà mi, àwọn yẹn dàbí motivational, eeh, talks or motivational confessions. Àwọn ọ̀rọ̀ àṣínà mi, máa ń kọ wọ́n síbi kan ni. Eeh, àwọn eleyi tó, tó máa ń, tó, tó máa ń bá mi wí jù, tó máa ń kọ̀ mí lára jù, màá ń kọ wọ́n síbi tí mo ti máa ń rí wọn lójoójúmọ́. Ǹnkan tó bá dẹ̀ tí mu rí mi rí lójoójúmọ́, tí mò ń rí lójoójúmọ́, bí mo ṣe ń rí náà ni màá ṣe máa sọ kó lè wá sí ìmúṣẹ.

Ṣé mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi? À, mo fẹ́ràn rẹ̀ o. Mo fẹ́ràn rẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé ebi yẹn ń pa mí jù, ebi yẹn ti pa mí gan, ó lè máa wúmi láti pín oúnjẹ mi o. Àmọ́ torí pé mi ò ń ṣe ahun èèyàn, mi ò ní ní, mi ò ní lè sọ pé mi ò fún yàn. Bọ̀, mo fẹ́ràn ẹ, mo fẹ́ràn láti pín oúnjẹ torí pé nínú rẹ̀ ni ìfẹ́ wà. Nínú àti pín nǹkan tó ní òun nìfẹ́ wà. Nítorí náà mo fẹ́ràn láti pín oúnjẹ mi.

Ṣé mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo ní ìgbàgbọ́ pé ṣé mo fẹ́ràn láti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀. Ó ní ìbéèrè ìfẹ́ jẹ. Anyway, mo fẹ́ràn láti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀ torí pé màá máa rí bí bọ́kọ̀ ṣe ń lọ, màá máa rí gbogbo nǹkan tó ń lọ níta ọkọ̀, gbogbo ibi tí wọ́n ti ń kọjá màá máa rí. Then, tó bá jẹ ọkọ̀ tí ò ní afẹ́fẹ́, tí ò ní AC, mo lè yí fèrèsé òun lọ sílẹ̀, ká tẹ́gùn máa wọlé láti ibẹ̀. Àmọ́ mo fẹ́ràn láti máa jókòó sí ẹgbẹ́ àbí ibi fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn rẹ̀ gidigidi. Mi i fẹ́, kò tí è wù mí kí ń máa jókòó sáa'rin, kò wù mí kí ń máa jókòó sáa'rin. Àmọ́ ibi fèrèsé ọkọ̀ yẹn gan gan gan ló máa ń wùmí láti jókò sí.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo má ń sùn ní láti bí ago mẹ́sàn. Ìgbà mí tó orun obá tètè kùn mí, màá sùn bí ago mẹ́wàá. Màá sì jí ní ago mẹ́fà sí ago mẹ́fà àbọ̀. Ìyẹn túmọ̀ sí pé mo má ń sun ọ̀run bí wákàtí méje sí wákàtí mẹ́jọ ni alẹ́ sí òwúrò.

Ṣe mo máa ń ṣe àtúnlo nǹkan? Máa ń ṣàtúnlo nǹkan dáadáa, máa ń ṣàtúnlo nǹkan o, torí pé mo mọ nǹkan lò. Mo dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń economize nǹkan, mo mọ bí wọ́n ṣe ń yín nǹkan lò tí ó ní tètè tán, mo mọ bí wọ́n ṣe ń lò nǹkan tí ó ti ń tètè bàjẹ́. Mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa, máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Bí bóyá ike omi, ike table water tí mo rà, tí mo ti mu omi inú ẹ̀tàn, ìgbà mí mo lè máa ṣọnù, màá fi sílé, mo lè máa fi rọ òróró tàbí kí n máa fi rọ epo tàbí kí n sá máa da nǹkan sínú ẹ̀, oríṣiríṣi bẹ́ẹ̀. Máa ń ṣàtúnlo nǹkan dáadáa ṣá.

Ṣé o wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́? À mò wọ̀ o. Mo wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́. Iyẹn túmọ̀ sí aṣọ ìkọṣẹ́, aṣọ tọ́mọ iṣẹ́ máa ń wọ̀. Mo wọ̀ ọ́ nígbà tí mo ń kọ iṣẹ́. Ta bá tún fẹ́ jáde lọ ṣiṣẹ́, òun náà ni àwa tá ń kọ iṣẹ́, òun la máa wọ̀ tẹ̀lé ọ̀gá wa, so mo wọ̀ ọ́.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti wọ̀? Aaa, mo fẹ́ràn láti wọ aṣọ ìbílẹ̀. Mo fẹ́ràn láti wọ aṣọ ìbílẹ̀, iyen tí a ń pè ní native wear. Àwọn ankara material tí a máa gbé fún tailor tó máa bá wa rán. Torí pé, mo nígbàgbọ́ pé torí pé mo ti ń dàgbà, ẹẹẹẹ mo dẹ̀ ti ń gbọ́n si. So, mo fẹ́ràn láti wọ aṣọ ríran, aṣọ native, native wear, ìyẹn aṣọ ìbílẹ̀ ju aṣọ, aṣọ àwọn olóyìnbó lọ. Àmọ́ nigbà tí mo ṣì kéré, aṣọ jeans, t-shirt ló máa ń wù mí láti wọ̀ kí n wọ canvas. But nisinyi tí mo ti dàgbà, mo ti-- ẹ mọ̀ pé ọgbọ́n má ń, èèyàn má ń gbọ́n si, ni òye má ń kúná si. Àwọn èèyàn dẹ̀ má ń, àwọn nǹkan kan dẹ̀ wà tó má ń, bí èèyàn ṣe ń dàgbà náà ló máa ń yí padà. So, mo se n dàgbà sí náà ni, ni nǹkan tí mo ń lò, nǹkan tí mo ń fẹ́ràn náà ló máa máa yí padà. So, native wear ló ń wù mí, ló wù mí jù láti máa wọ̀ báyìí. Mo dẹ̀ ní wọn lóríṣìíríṣìí, oríṣìíríṣìí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo ń wọ shoe, cover shoe, mo ń wọ sander, mo ń wọ trainers, mo ń wọ trekkers, mo ń wọ oríṣiríṣi bàtà, mo ń wọ slide, mo ń wọ palm. Ó depend lórí ibi tí mo bá ń lọ. Ó depend lórí ibi tí mo bá ń lọ. Tó bá jé pé aṣọ, aṣọ ìlú mi mo wọ̀, that's my native wear, mo lè wọ palm síi tó máa match ẹ́ pé mo ń jáde. But tó bá jé pé mò ń lọ church, mò ń lọ church tí mo wọ bí suit, màa wọ covered shoe mi. Tó bá dẹ́jẹ́ pé bóyá mò kan ń jáde, mo kàn ní general outing, màa wọ̀, bí n bà tí wọ jeans pẹ̀lú t-shirt, mà a wọ canvas mi síi.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Àkọ́kọ́ tí ń bá kọ́kọ́ jí, tí n bá jí, mo lè ti jí sára kí n máì ti dìde. Tó bá jẹ́ pé mi ò ní ibi tí mò ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀, tàbí tó bá jẹ́ pé mo ṣì lákòókò kí n tó jáde. Tí bá ti jí sára bẹ́yẹn, mi ò ní dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Máa ti wo time, ti n bá ti wo time. Màá wà níbẹ̀. Máa kàn ṣì wà lórí bed, lórí ibùsùn, màá sì wà lórí ibùsùn mi. Màá máa fọkàn mi, gbàdúrà. Màá gbàdúrà sọ́lọrun fún ìṣẹ́jú mélòó kan. Tí n bá dẹ̀ ti rí i pé àkókò ti tó àti àkókò ti ń súnmọ́ àti jáde, màá dìde. Màá dẹ̀ lọ wẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé bí mo se jí, tí n bá tó bá jẹ́ pé mo ní ibi tí mò ń lọ láàárọ̀, tí n bá ti jí sára yẹn, tí mo ti wo ago, tí mo rí i pé à wákà àti jáde ti tó ẹsẹ̀kẹsẹ̀, ni màá gbéra tí màá dìde. Tàbí tó bá jẹ́ pé mo ṣì ń sùn lọ́wọ́, tí mò ń sùn tó bá ti di àárọ̀, but tí mi ì ti ẹ̀ tí jí rárá rárá tó jẹ́ pé fóònù mi ló jí mi. Tí n bá ti lè gbé fóònù yẹn tí mo rí i pé ẹni tó pè mí, bòyá oníbààrà àbí ẹnìkan, ó fẹ́ kí n yọjú sí òhún ẹsẹ̀kẹsẹ̀ ni màá gbéra dìde.

Báwo ni o ṣe má n ṣètò owó iṣẹ́? Hmm, bó ṣe má n wù mí kín ṣe ṣètò owó iṣẹ́ gẹ́gẹ́ bí plumber, òníṣẹ́ ọwọ́ tí mo jẹ. Tín bá ti gba iṣẹ́, bóyá kó san wà fún mi ní sixty percent kín tó bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ìgbà táa bá ra gbogbo ǹkan ta fẹ́ lò fún iṣẹ́ tán. Or tó bá jẹ́ ẹni tí mo tiń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀, mo mọ̀ pé eleyii ò kín jẹ mí lówó, bí mo bá ti parí iṣẹ́ mi, á fún mi lówó mi. Àmọ́ fún ẹni tí mo ṣẹ̀ fẹ́ bá ṣiṣẹ́, fún mi ní fifty or sixty percent owó iṣẹ́ tí mo fẹ́ ṣe kín tó bẹ̀rẹ̀. Torí pé mi ò ní fẹ́ ìjà, mi ò ní fẹ́ ǹkan tá a máa máa sọ̀rọ̀ síra wa, tá a máa fi bá ara wa jà, tó máa dọ̀rọ̀ ìbínú, kín wa tó bẹ̀rẹ̀ iṣẹ́, fún mi ní fifty percent owó iṣẹ́ mi tí mo bá parí, màá gba balance mi.

Oṣù wo ni a bí ọ? A bi mi ni oṣù February, ọjọ kẹtala oṣù February. That's the second month of the year. The thirteenth day of the second month of the year. Oṣù February. Ọjọ́ kẹtàlá ni a bí mi.

Nígbà wo ni mo kayin lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kàyin lọ sí ilé oúnjẹ yẹn, mo rántí ìgbà tí mò ń ṣíṣẹ́ ní company kan tó ń pè ní HPZ, Aya Patasin Zokonis, ta mo kù. Ìgbà yẹn mò ń ṣiṣẹ́ factory. So, ọ́ dàbí iṣẹ́ tó ń fún mi ó pọ̀, ó pọ̀ gan-an tó jẹ pé temi bá dẹ́ n ṣiṣẹ́ mi kí n láìkí ki n pa iṣẹ́ ti, kí n lọ máa ṣe nǹkan mi bí mo fẹ́ jẹun, mo fẹ́ ṣe ohun mi làìki e rara, kò sí nínú ìwà mi. So, mo ní láti bá isẹ́ yẹn dé level kan tó jẹ pé everybody ti lọ jẹun, wọn ti dé padà. Mo se n wo pé à, jẹ́ kí èmi náà lọ wá nǹkan jẹ torí ebí yen ti ń pa mí ni mo máa lọ. Wọ́n ń fún wa ní break níbí 12. So, kí èmi tó kúrò ní ẹnu iṣẹ́, ó ti ń lọ bí i tó 1, mo se wá lo wa nǹkan jẹ.

Ṣe mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ? Ìgbàgbọ́ atọwọdọwọ. Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ torí pé ǹkan tó bá ṣiṣẹ́ fun ẹnìkan, ó lè ṣiṣẹ́ fun elomi. Ìgbàgbọ́ tó ṣiṣẹ́ fun ẹnìkan, ó lè ṣiṣẹ́ fun elomirán. Nítorí ìdí èyí, mo ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọdọwọ. Àwọn, ẹ́, àpèjúwe tí mo lè ṣe ohun ní bí Kristẹni. Christianity kìi ṣe ti Áfríkà. So wọ́n mú Kristẹni wá sí Áfríkà ni. Àmo emi ní ìgbàgbọ́ n nú Jésù Kristi, ó kú, ó wá sáyé ó kú fún ẹ̀ṣẹ̀ mi. Mo ní ìgbàgbọ́ n nù ẹ́

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù. Mo ní sweatishwe bí méjì sí mẹ́ta. Bóó tie ti lẹ jẹ́ pé òtútù òn fi bẹ́ẹ̀ mú bí a sì ń lò òyìnbó, Áfríkà lawà òrò ló máa ń sábà mú. Àmọ́ ìgbà tí à ń pè ní ìgbà, ẹ́, ẹ́, ẹ́ ìgbà, ìgbà oyẹ́, ìgbà yẹ ni òtútù máa ń mú, iyẹn máa ń bọ́ sí ìparí December sí January. Ìgbà yẹn la máa ń ní oyẹ́. So ìgbà yẹn ni èèyàn máa ń nílò àti wọ aṣọ òtútù. So mo ní aṣọ òtútù méjì.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò lọ́kọ̀ o, mi ò lọ́kọ̀. Àmọ́ o wù èmi náà kí èmi náà lọ́kọ̀. K'ọ́lọ́run pèsè owó fún mi kí èmi náà lè ra ọkọ̀. Iṣẹ́, iṣẹ́ tí mò ń ṣe o kò kójú òṣùwọ̀n tó, kò, kò wá tó. Tóbá yipé iṣẹ́ ń jáde dáadáa, èmi náà á ra ọkọ̀. Mi ò lọ́kọ̀

Kí ni ìlànà ìpolówó mi? Ìlànà ìpolówó mi ni Íńtánẹ́ẹ̀tì torí oyinbo ti sayé dẹrọ. Kò sí pé o ṣe ń rìn kiri, o ṣe ń ṣe wàhálà rẹpẹtẹ. Orí Facebook, social media generally, òun ní mo máa ń gbé iṣẹ́ mi sí. Orí Facebook ni máa ń gbé iṣẹ́ mi sí, máa ti ń ṣe ìpolówó iṣẹ́ tí mò ń ṣe, ka àwọn èèyàn lè pè mí síṣẹ́. Orí Facebook òní máa ti ń ṣe ìpolówó iṣẹ́ tí mò ń ṣe as gẹ́gẹ́ bí plumber. Pe mí ṣíṣẹ́ o, plumber ni mí o. Mo dẹ̀ ń rí oríṣìíríṣìí àwọn oníbàárà tó ń pè mí tó ń bá mi sọ̀rọ̀ latori social media.

Mo máa ń sáré. Ṣé o máa ń sáré? Mo máa ń sáré as a form of exercise. Ke eeyán ṣe eré ìdárayá. Kò n ṣe pé mò ń ṣe fún nǹkan mi o. Mo pé èèyàn ń ṣe, láti fún ìlera ara. Fún ìlera ara. Ni mò ṣé ń ṣe. Pé ṣe mo máa ń sáré yẹn? Fún ìlera ara mi. Óun ni mò ṣé ń sáré.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Iyẹn ṣẹlẹ̀ dáadáa, ó ṣẹlẹ̀ láìmọye ìgbà o. Nígbà mi tó jẹ́ pé bóyá mi n tètè sun lálẹ́, n tètè ro orun sun lálẹ́. So tí n bá má a sun síi, tí n bá má a fi jí, mà á pẹ́ jí kí n tó ṣe tán. Ọjọ́ ti lọ àwọn èèyàn ti dé ilé ìkàwé s'áwájú mi. Tàbí kó jẹ́ pé mi n tètè ro omi tí ò bá síná. Boyá kò síná rárá fún bí ọjọ́ mélòó kan. Mo n wá jí, mo n wá omi tàbí kó jẹ́ pé kí n tó sùn, mi ò ro omi, mo a wùn pé à mi sáà ní lọ ilé ìwé pẹ̀lú ìdọ̀tí lára. Mà á tún wá jí, mà á tún má wá omi kiri mo le má tètè rí. Mi ò dẹ́ni fẹ́ lọ ilé ìwé láìṣẹ pé mo wẹ̀. So kín tó rí omi òun ó lè pẹ́. Ìyen máa tún jẹ́ kí n lọ pẹ́ dé ilé ìkàwé.

Iwà ìṣòwò mi, ó pín sóríṣìíríṣìí ọ̀nà torí plumbing kò ń ṣe iṣẹ́ tó rọrùn kò sì ń ṣe fọlẹ̀, kì í ṣe iṣẹ́ tó rọrùn kì í ṣe fọlẹ̀ o. Ìgbà mí mo lè rí iṣẹ́ mi tó yẹ pé háà a ṣe mí bíi pé kí n má gbà á, bíi pé kí n dá owo wọn padà torí a wà iṣẹ́ mi o ní mọ̀ pé irú nǹkan báyìí ló wà ní díẹ̀. To bá tó dá wọlé tán lo má to mọ̀ pé háà iṣẹ́ le ju nǹkan tó lérò lọ. Bíi irú ẹni tó gbé iṣẹ́ con dítì fún ẹ, tí ẹ bá ra ògiri ló máa gbé inú páìpù, inú ara ògiri ló máa gbé páìpù gbà. To bá bẹ̀rẹ̀ sí ń fọ́ ògiri, tó ògiri wọn lágbára jù bó ti yẹ lọ, tó òdẹ̀ ní grinding machine, so ó ti fi iṣẹ́ kún iṣẹ́ ẹ bẹ́ẹ̀ yẹn. Oríṣìíríṣìí, oríṣìíríṣìí, oríṣìíríṣìí bẹ́ẹ̀ ó pín sí i. Iṣẹ́ plumbing kò ń ṣe iṣẹ́ tó rọrùn rárárárá, kò ń ṣe iṣẹ́ tí ọ̀lẹ lè ṣe.

Mo fẹ́ràn tíì ju coffee lọ. Àfi tó bá jẹ́ pé mi ò fẹ́ sùn lálẹ́ bóyá mo fẹ́ ṣíṣẹ́ kan mọ́ jú lóru ni màá sọ pé mo fẹ́ mu coffee. Mi ò kí n dédé mu coffee, mi ò kí n dédé mu coffee o. Mo fẹ́ràn tíì ju kí n mu coffee lọ.

Báwo ni mo se máà ń tọ́jú èékánná mi? Mo máà ń tọ́jú èékánná mi dáadáa gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́, ẹni tí ó ń ṣiṣẹ́ plumber. Iṣẹ́ iyẹ̀pẹ̀, iṣẹ́ ìdọ̀tí ni iṣẹ́ tí mo n ṣe. Ka fọwọ́ wa iyẹ̀pẹ̀ sẹ́yìn, ka fọwọ́ gbé oríṣìíríṣìí ìdọ̀tí. Nítorí ìdí èyí, mi ò kí ń fi èékánná mi sílẹ̀. Mo máà ń gé èékánná mi mọ́lẹ̀ ni kí ìdọ̀tí má bà wá ńú ẹ̀dá.

Ṣé o má n tẹ̀lé òfin ìyára ọkọ̀? That’s speed limit. Mi ò ní ọkọ̀. Mi ò tíì lọ kọ̀. Nítorí ìdí èyí mi ò lè fèsì sí ìbéèrè, ìbéèrè yìí. Mi ò tíì lọ kọ̀.

Ṣé mo fẹ́ràn rìn lórí àtẹ̀gùn, àbí ṣé mo fẹ́ràn kí máa rìn lórí àtẹ̀gùn? Mo fẹ́ràn kí máa rìn lórí àtẹ̀gùn torí pé exercise ni. Ó sì da fún ẹsẹ̀, ó da. Ó máa ń fún èèyàn ní ìlera tó pé láti lè rìn. Bí ìgbà tí èèyàn ń bá fún ẹsẹ̀ ni okun atagbára ni. Tí èèyàn ń bá lọ tó ń bọ̀ lórí àtẹ̀gùn, which is staircase, ó da, ó dára, ó dára fára. So mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Èmi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Àwọn oúnjẹ kọ̀ọ̀kan wà tí mi ò lè jẹ. Ó ní oúnjẹ kan níbí tó ń pè ní àwọn ọmọ Ígbò ló máa ń jẹ. Àwọn ọmọ Ígbò ló máa ń jẹ. Tón pè ní àbàṣà. Mi ò lè jẹ torí kò ní taste kankan lẹ́nu. Oòóò, ṣáṣá ló ń jẹ́ tí mi lè jẹ àmọ́ ìyẹn o, mi ò lè jẹ. Mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Mi ò kàn lè jẹ oúnjẹ yẹn ni.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, ọ̀nà ni e moi moi, which is e moist beans cake. Moi moi òun ni mo fẹ́ràn jù. Nínú gbogbo àkà orísìírísìí àkàrà àti àkàrà òyìnbó o, e àti àkàrà gangan o which is beans cake o but that moist beans cake moin moin òun ni mo like jù.

Nígbà wo ni o kàn yín lọ sí ibi orin? Hmm, àwọn ibi orin tí èmi lè sọ pé mo kàn yin lọ torí èmi ò ń lọ pati. Àwọn ibi tí mo, tí mo mọ̀ pé orin wọ́n ti ń kọrin tí mò ń lọ, òun náà ni church àti carnival. Ooo, tí church tí mo mọ̀ pé mo kàn ì lọ àbí tí mi tètè dé, ó ní ọjọ́ Sunday tí mi tètè kúrò nílé torí mi tètè wẹ̀tán aṣọ tí mo fẹ́ wọ̀, ṣòkòtò tí mo fẹ́ wọ̀ ó fàya. Mo dẹ̀, mo ṣẹ̀ ní láti máa wá ṣòkòtò mi. Ìgbà tí màá fi ṣetán, tí màá ti múra tán, tí màá fi padà dé church, wọ́n ti parí orin kíkọ. Which is praise and worship. Wọ́n ti parí orin kíkọ.

Ṣé mo máa ń rọrùn nígbà tí mo máa ń sùn tí mo bá ń sùn? À mú mo ti rọrùn dáadáa dáadáa láìmọye ìgbà. Nítorí pé mi ò nífẹ́ sí kí n má sùn láì lo ẹ̀ ìrọ̀rí which is pillow n lé sùn tí mi bá lo ìrọ̀rí. Torí ìgbà mí ìrọ̀rí tí n mà ń lò ó máa ń ga jù. Nítorí ìdí náà tí mbá ti jí mà ríi pé ọrùn ti ń dùn mí mo ti sùn mo ti rọrùn.

Mo máa ń wo ago ọwọ́. Mo tiẹ nìyen tọ́ bíi mẹ́rìn. Mo láago ọwọ́ mẹ́rìn. Mo máa ń wo ago ọwọ́ torí mo like e dáadáa. Mo nífẹ̀ẹ́ sí ago ọwọ́. Mo nífẹ̀ẹ́ sí ago ọwọ́. Ó jẹ́ ara àwọn ẹ̀ṣọ́ ara tí mo nífẹ̀ẹ́ si. Àmọ́ mi ò nífẹ̀ẹ́ sí oní lẹ́dà. Ago ọwọ́ oní chain ni mo lìke torí ago ọwọ́ oní lẹ́dà ó máa ń mú ooru, ó máa ń mú ooru, á tún faalà sọwọ́, ibẹ̀ ma da funfun yàtọ̀ sí ara, ibi ara iyókù. Àmọ́ mo láì, mo nífẹ̀ẹ́ sí ago ọwọ́

Ṣé mo máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo ní iṣẹ́ tí mò ń ṣe láti ilé, iṣẹ́ orí Íńtánẹ́ẹ̀tì, eléyì tí àwọn òyìnbó ń pè ní E-commerce. So mò ń ṣe láti ilé, tí mò ń rí, mò rí tọ́rọ́ kọ́bọ̀ láti orí ẹ.

Ibi wo, ibi wo ni mo fẹ́ràn láti lọ jù? Ibi tí mo fẹ́ràn láti lọ jù ni cinema. Ibi tí a ti rí oríṣiríṣi eré, àwọn oríṣiríṣi àwòràn, àwọn films láti rí. Ibẹ̀ ni mo fẹ́ràn láti lọ jù àti museum. Àmọ́ mo fẹ́ràn cinema, cinema ni mo fẹ́ràn jù láti lọ. Pẹ̀lú èmi àti olólùfẹ́ mi kà jọ lọ sí cinema, ká lọ wo oríṣiríṣi fíìmù níbẹ̀.

Báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àkọ́kọ́ tá bá dé ibi iṣẹ́, àkọ́kọ́ gbàdúrà. Màá yan iṣẹ́ olúkálùkù fún, nǹkan tí mo fẹ́ kí olúkálùkù ṣe. Ẹni tó máa fọ́ ògiri, gẹ́gẹ́ bí plumber tí mo jẹ́, ẹni tó máa fọ́ ògiri ibi tí àwọn a fẹ́ gbé pipe gbà, ẹni tó máa máa gé pipe, ẹni tó máa wà pẹ̀lú mi tó má máa ràn mí lọ́wọ́ nínú nǹkan tí èmi náà bá ṣe, ẹni tó máa gbẹ ilẹ̀, gbẹ ilẹ̀ pé bó yá ibi tí a fẹ́ fi àwọn four inches pipes síi. Bí mo ṣe máa ń yan iṣẹ́ wọn fún wọn nìyẹn. E bí mo ṣe máa ń darí wọn ni pé tó bá ti ń ṣe nǹkan tí ò yẹ kan ṣe àbí wọ́n ti ń ṣiṣẹ́ ṣe, màá tún pè wọ́n sí nǹkan tó yẹ kan ṣe. Wọ́n ti ń ṣe nǹkan mi kò ṣe bó ṣe yẹ kan ṣe ni.

Ṣé o ti lu etí rí? Mi ò lu etí rí o. Ọmọ Kristẹni ni mí, ilé onígbàgbọ́ ni mo ti jáde. A kò ní gbàgbọ́ orúkọ ọbẹ̀ yẹn, ká máa lu etí, ká máa ya tattoo sára. Gbogbo orú nkọ ọbẹ̀ yẹn, àwa ò kín ṣe. Nítorí ìdí èyí, mi ò lu etí rí, mi ò lè lu etí láíláí.

Kí ni mo máà ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ǹkan tí mo máa ń ṣe ó depend lórí ibi tí mo bá wà. Tí mo bá wà nílé tó jó bá ń rọ̀, ó ma wù mí kí n rora sun ni, torí pé gbogbo àyíká yóò tutù. A wù mí kí n sun tí bá wà nílé. Bọ̀ tó bá jẹ pé mo wà lẹ́nu iṣẹ́ ni, a máa dá iṣẹ́ dúró kó jó má bàá máa pa wá lẹ́nu iṣẹ́.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè Hausa ló wù mí kí n kọ́ àti French. Mo gbọ́dọ̀, mo gbọ́ Hausa díẹ̀, mi ò gbọ́ dáadáa, mo gbọ́ díẹ̀. Àmọ́ ó máa wù mí láti gbọ́ èdè Hausa kí n gbọ́ dáadáa, kí n lè sọ dáadáa àti èdè French.

Ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí? Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn, torí pé ǹkan tí mò ń ṣe ló mọ ojoojúmọ́ tí mò ń ṣe dáadáa ni. Ó rọrùn fún mi, kò ń ṣe ohun inira lọ́nàkọ́ọ̀nà fún mi láti darí àwọn ènìyàn torí mò ń ṣe dáadáa. Ǹǹkan tí mo dẹ̀ṣí máa a máa ṣe ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn.

Kí ni àwọn ohun tí o féràn lórí písà? Àlùbọ́sà àti ata tó má ń wà nuan, pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà nínú eh písà, ó má ń jẹ́ kó wù mí jẹ dáadáa. Nítorí náà, àlùbọ́sà yẹn àti ata tó wà nuan, ó má ń jẹ́ n fẹ́ràn ẹ.

Ṣo mọ àwòrán n yà? Mo mọ bí a ti ń yà àwòrán. Ǹkan tí mo mọ̀ yà dáadáa ni. Nígbà tí mo sì wà ní ọmọdé ni mo mọ̀ yà jù. Mo mọ̀ yá dáadáa, mo mọ̀ yá gidi. Àmọ́ ìgbà tí mo ti ń dàgbà, ó ti ń kúrò lọ́wọ́ torí pé mi ò kọ́, mi ò kọ́ bí ara sí, àmọ́ mo ṣì mọ̀ yá naá.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Mo mọ̀ bá ti ń pẹja dáadáa, ó sì jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Ká ní odò sún mọ́ ibi tí mò ń gbé báyìí ni, mi ò bá sì máa pẹja. Àmọ́ ìgbà tí mò ń dàgbà, etí odò ni mo dàgbà sí. Nítorí náà mo máa ń pẹja. Mo dẹ̀ pa, mo pa ẹja, mo pa dojú àmì torí pé tí mo bá pẹja, mo máa ń kó lọ lé. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí kí n máa pẹja.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? A máa ń tọ́jú àwọn fáìlì mi dáadáa o. Àwọn ìwé tí mo fẹ́ ki áwọn èèyàn rí, máa ń tọ́jú wọn dáadáa. Kódà kó jẹ́ àwọn eléyi tí àwọn èèyàn lè rí àmọ́ kó má baà bàjẹ́ tàbí ki omi má baà dà si. Ibi tí ọwọ́ ò lè dé, ibẹ̀ ni máa ń kó sí, máa ń tọ́jú wọn dáadáa níbi tí ẹnikẹ́ni ò ní lè fi wọ́n ṣeré tí wọ́n ò ní lè ya wọ́n, ibẹ̀ ni máa ń tọ́jú wọn sí.

Ṣẹ o ma n ṣe ìgbéjáde níbi iṣẹ? Ma n ṣègbéjáde o. Lẹ́kọ̀ọ̀kan táyé e ba yọ. Bí bo yá àwọn èlò iṣẹ́ ta ló kù tí mo mọ̀ pé a nílò mọ̀, ehn, ma n ṣe ìgbéjáde. Àmọ́ kò n ṣe n gbogbo ìgbà. Ẹ̀kọ̀ọ́ kan mo má n ṣègbéjáde, mo ma n ṣe.

Ṣé o má n ṣeré ìdáni? Ma n ṣeré ìdáni. Ma n ṣe lẹ́kọ̀ọ̀kan tí n bá dá wà. Máa kàn fẹ́ dára mi ńú dùn. Mo lè máa ronú àwọn nkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Kin máa dá rẹ́rìn, kin máa dá a ṣe ogbó oríṣiríṣi. Ma n ṣeré ìdáni.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Lẹ́ẹ̀kọ̀kan táyè rẹ̀ bá yọ tàbí tí wọ́n bá ṣiṣẹ́, tí wọ́n wú mi lórí, mà á fún wọn lówó àfikún. Ó lè má jẹ gbogbo wọn, ó lè jẹ àwọn tí mo rí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa, tí wọ́n ń ṣiṣẹ́ ìwúrí. Mà á kàn mọ̀ọ́mọ̀ fún bọ́yẹ́ ènìyàn àbá wọn méjì, mà á kàn mọ̀ọ́mọ̀ fún wọn ní àlẹ́ owó, àlékún owó kí àwọn yòókù náà lè ríi pé tó bá dojọ́ mi káwọn náà fara ṣiṣẹ́, kí wọ́n ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára, ojú mi dára lọ́pọ̀lọpọ̀. Mo máà ń tún ara ṣe tí ọwọ bá ti wà lọ́mì, mo máa ń ra oríṣìíríṣìí nǹkan tí màá ń lò sí ara. Gbogbo ohun tí ojú fi gúnrégé tí o fi ní si ábàwọ́n lójú oríṣìíríṣìí ni màá ń lò nítorí náà ojú mi dára.